Rárá mi ò wọ gíláàsì. Mo ti le rántí ni ìkan bi ọdún melo kan sẹyìn nígbàtí mo ni ìṣòro ojú, ti ojú yen yo mi lẹnu gán ti wàhálà ojú yen po. Mo lo ọ̀pọ̀lọpọ̀ òògùn èyí tí wọ́n máa ń kán sí i, èyí tí a máa ń gbé mì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí ó dẹ̀ ya, Ọlọ́run gbà kóso ojú náà rọ̀. Ìgbàyen ni mo ti lè rò pé boya mo máa lọ bá àwọn oníṣègùn òyìnbó kí wọ́n bá mi wá gíláàsì tí ó lè bá ojú mi ṣiṣẹ́. Ṣùgbọ́n nígbà tí ìṣòro ojú dẹ̀ ti rọlẹ̀, to jẹ́ wí pé ní gbogbo ìgbà yẹn báyìí mi ò ní lè wo oòrùn, ojú mi máa ma wà mí ní wà wà wà wà wà tí mo sì lo àwọn òògùn tí Ọlọ́run sì gbàkóso tí gbogbo ẹ̀ lọ dáradára. Tí wọ́n ò fún mi ní gíláàsì, tí wọ́n béèrè lọ́wọ́ mi ṣé mo rí àwọn lẹ́tà tí wọ́n kọ, èyí tó kére, èyí tó pọ́wọ́ lé àti èyí to tóbi tí mo sì kàá fún wọn tí wọ́n sì rí i pé mo sì ríran dáradára. Wọ́n bá sọ wí pé kò nílò kí n máa lo gíláàsì àti ìgbà náà mi ò lo gíláàsì títí di àkókò yìí. Ọlọ́run rán mi lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́. Kódà mo sì mu coffee lálẹ́ òní. Mo gbádùn coffee lọ́pọ̀lọpọ̀. Bó ti lẹ́ je wípé kìí ṣe ibi iṣẹ́ ni ó rà á fún mi, tàbí mo le sọ wípé bóyá àpò ibi iṣẹ́ ni ó ra coffee náà. Fún ara ara mi ni mo mú owó tí mo sì ra coffee tí mo fi sínú ibi tí mò ń gbé àwọn ẹrù oúnjẹ mi sí. Tí bá sì ti ṣiṣẹ́ díẹ̀, tí mo ti wà nínú ọyẹ́ tí òtútù fẹ́ máa mú mi, màá gbé coffee díẹ̀ lò ra. Mo gbádùn coffee lọ́pọ̀lọpọ̀. Ó máa ń mú kí ara mi ó yá gágá. Igba mìíràn tó bá ti rẹmi, tó run bá ti dé tí mo sì rí wípé iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí, mo gbọdọ̀ parí ẹ́ kí n tó dìde kúrò níbi tí mo jókòó sí, tí màá ti gbé coffee lò ra báyìí kí a lojú mi máa là, tí màá sì máa ṣe ohun gbogbo tó yẹ kí n ṣe. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, inú iṣẹ́ náà ni mo máa ń mú, nítorí pé ó máa ń mú ara mi yá gágá kí n lè ṣe iṣẹ́ tó yẹ kí n ṣe ní àkókò tó sì yẹ kí n ṣe. Mo máa ń mu coffee dáradára ní ibi iṣẹ́. Mo sì gbádùn rẹ̀ dáradára ju àwọn tíì tókù lọ tàbí ohun mímu mìíràn tí ó lè wà.

Ọjọ́ ẹtì ni mo fẹ́ràn jù lọ nítorí ní ọjọ́ ẹtì, òpin ọ̀sẹ̀ ti dé àríyé òpin ọ̀sẹ̀ sì ti bẹ̀rẹ̀. Kódà nígbà tí mo wà lókè ọya, tí ó bá ti di ọjọ́ ẹtì báyìí, ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ wípé a kìí sábà ṣe nǹkan kan ní ọjọ́ ẹtì kó má dàbi ẹnípé o a wa ibi isẹ́ ni a máa ń fi iṣẹ́ ọjọ́ ẹtì ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi tó ti e wá láti ìlú òkè ọya lọ́hùn ní ilẹ̀ Awúsá, ọ̀pọ̀lọpọ̀ wọn, bàbá rígá wọn náà máa kó sí to bá ti di ago tí wọ́n fẹ́ lọ gbàdúrà. Tí wọ́n ti gbàdúrà báyìí, iṣẹ́ ti parí nìyẹn. Kó dẹ tó dẹ àkókò náà kìí ṣe wípé àwọn máa fi taratara ṣiṣẹ́ kan. Àwọn rí ọjọ́ ẹtì yẹn gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi fún wọn. Nítorí náà ó tètè wá mọ́ àwa náà lára wípé tó bá ti di ọjọ́ ẹtì báyìí kó máa káǹ tie dàbi enípé a ò lọ sí ibi iṣẹ́ ni. Ọjọ́ fàájì ni ọjọ́ ẹtì jẹ́ nítorí náà ó mú mi gbádùn ọjọ́ ẹtì lọ́pọ̀lọpọ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá, tí mo bá, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ṣi-- fẹ́ ṣe nǹkan kan ní òpin ọ̀sẹ̀, láti ọjọ́ ẹtì ni mo ti máa ń bẹ̀rẹ̀ nítorí pé ààyè ti wà fún mi, iṣẹ́ ọjọ́ yẹn ò sí tara. Nítorí náà ọjọ́ ẹtì ni mo fẹ́ràn jù lọ nínú àárín ọ̀sẹ̀.

Àṣálẹ́ jẹ́ àkókò tí mo máa ń tí mo máa ń lò láti fi gbé, gbé ìyẹ̀wò gbogbo ohun tí mo ti ṣe ní ọjọ́ yẹn. Bóyá àwọn nǹkan tí oyẹ kìí ń ṣe tí mi ò rántí ṣe, àwọn ọ̀rọ̀ tí mo sọ tí ò wulẹ yẹ kí ó rí bẹ́ẹ̀. Àṣálẹ́ jẹ́ àkókò tí mo máa ń ronú lórí bí mo ṣe gbé ìgbé ayé mi ní ọjọ́ yẹn. Màá sì wá fi gbáradì fún ohun tí mo fẹ́ ṣe lọ́jọ́ kejì. Nígbà mìíràn, àwọ̀tẹ́lẹ̀ tí wọn máa wọ̀ ní ọjọ́ kejì ó lè ti dọ̀tí. Àṣálẹ́ ni màá sáré fọ̀, màá nà án síbi tí ó máa gbẹ kí ilẹ̀ tó mọ́. Nígbà mìíràn, mo lè fẹ́ jáde àbí mo fẹ́ mú nǹkan kan lọ sí ibi iṣẹ́ tí n ò sì fẹ́ gbàgbé ní àárọ̀ ọjọ́ kejì tí mo bá ń kan jú. Ní àṣálẹ́, màá ti kó gbogbo rẹ̀ sínú ibi tí màá ti fi sí àrọwọ́ tó. Tí ó bá máa fi di ọjọ́ kejì kí n lè rántí mú ohun tó yẹ kí n mú dání. Ni kúkúrú tí ilẹ̀ bá ti ṣú ní àṣálẹ́, mo máa ń fi àkókò àṣálẹ́ yẹn fi gbáradì fún iṣẹ́ ọjọ́ kejì. Nígbà mìíràn, màá sì tún fi gbé ara mi yẹ̀wò kí n wo àwọn nǹkan tí mo ṣe lọ́jọ́ yẹn tí ó kù diẹ kí a tó. Màá wò ó boya àwọn nǹkan tó yẹ kí n ṣe lọ́jọ́ yẹn bóyá mo parí ẹ̀, àbí àwọn nǹkan wà tí mo máa sọ di ọjọ́ kejì tí ó lè jẹ́ pé lọ́jọ́ kejì yẹn kò gbọdọ̀ falẹ̀, kò sì gbọdọ̀ mẹ́hẹ́. Ní àṣálẹ́, mo máa ń fi àṣálẹ́ mi ṣàṣàrò. Mo máa ń fi àṣálẹ́ mi gbáradì. Mo máa ń fi àṣálẹ́ mi pèsè ara mi sílẹ̀. Mo máa ń fi àṣálẹ́ mi pèsè ara mi sílẹ̀ fún ohun tó yẹ kì ń ṣe ní ọjọ́ kejì. Kí ìsìn tó sún, màá gbàdúrà ránpẹ́, màá fi ara mi le Ọlọ́run lọ́wọ́.

Àárín ọjà ni mo ti máa ń ra gbogbo nǹkan tí mo bá fẹ́ rà. Níbí tí mo mọ̀ pé kì í ṣe ẹnìkan ló gbégbá e kalẹ̀, kì í ṣe ẹnìkan ló ń tà. Ti mo bá dódọ̀ lágbájá tí nǹkan tó bá lé o bà tẹ́mi lọ́rùn, màá sún síwájú, màá rí lọ́dọ̀ tà médu tàbí lọ́dọ̀ ẹlòmíràn. Àárín ọjà níbí tí mo mọ̀ pé mo ti máa rí oríṣiríṣi rà, níbẹ̀ ni mo ti máa ra nǹkan. Níbẹ̀ ni mo ti mọ̀ pé owó tí mo bá rà ó máa dín, ó sì máa jẹ́ ohun tó wù mi. Fún ara mi ni mo máa rà. Sùgbọ́n àwọn ibi ìtajà ìgbàlódé tó jẹ́ wipé iye tí wọ́n ń tà, wọ́n á ti lẹ̀ mọ́ ara nǹkan tí wọ́n ń tà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà bẹ́ẹ̀ kì í ṣe iná. Àwọn olówó tó ń gbé mọ́tò bọ̀gìnìbọ̀gìnì ni wọ́n máa ń lọ sírú àwọn ibi ìtajà ìgbàlódé yẹn. Èmi sì mọ̀ báràá mi, mi ò kí ń lọ sí ibẹ̀. Àyàfi tí mo bá ti rí pé nǹkan tí mo fẹ́ rà yẹn kò sí ní ọjà ìtagbangba tàbí nǹkan yẹn ó ṣọ̀wọ́n, à kan tí ẹ lè kugbúru rírà bẹ́ẹ̀ lórí igba. Ti mo sì mọ̀ pé ní àwọn ibi ìtajà ìgbàlódé yẹn nìkan ni mo ti lè rí nǹkan yẹn rà, ẹ̀ ayàfi ìgbà yẹn ni mo wà lé lọ sí ibi ìtajà ìgbàlódé. Níbí tó jẹ́ wipé iye tí wọ́n bá ti lẹ̀ mọ́ ara nǹkan tí wọ́n ń tà, iye yẹn ní ẹ̀ máa rà. Ẹ̀ lórí ọ̀fẹ́ á ti nọ́ jà níbẹ̀. Ẹ̀ lóré ọ̀fẹ́ á ti sọ fún wọn pé kọ́ dín yín ní owó. Nítorí náà ni mo ṣẹ máa ń lọ sí ọjà ìtagbangba níbi tí mo ti máa rí oríṣiríṣi tó ní kálù kó máa pàtẹ tiẹ̀. Tí èmi náà fun ara mi sì máa yan èyí tí ó wù mi, tí máa fojú wo èyí tí mo fẹ́, mà á wo àwọ̀ tí mo fẹ́, mà á wo ìlé tó tẹ́mi lọ́rùn, mà á rìn wọ inú ọjà, mà á ná lọ́dọ̀, mà á ná káàkiri káàkiri kó tó dí pé mo máa mú eléyìí tí mo fẹ́ rà. Nítorí náà, àárín ọjà, ọjà ìtagbangba ni mo ti máa ń ra nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni mo máa ń pa fáìlì mímọ̀, pàápàá jùlọ ní ibi iṣẹ́ tiwa tó jẹ́ wípé lórúkan ọ̀sán kan ni Ọ̀gá kan tẹ lè dé wípé ó ya fáìlì kongilá kan tórúkọ rẹ n jẹ́ báì báì báì ó yá lọ gbe wá. Ọ̀rọ̀ kan ṣe a fé wádìí báwo lo ṣe ṣẹlẹ̀?, kí ni iṣẹ́ tí wọ́n ṣe? Ibo ni wọ́n bá ṣẹ́ dé? Èlò láti san fún wọn? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí ní ibi iṣẹ́ mi, gbogbo àwọn kongilá tó ń bá wa ṣiṣẹ́, gbogbo wọn ló ní fáìlì ọ̀tọ̀ọ̀tọ̀. Iṣẹ́ tí a fún wọn, ìgbà tá a fún wọn kan fí i ṣe iṣẹ́, owó ta a san, ibi tí wọ́n bá ṣẹ́ náà dé àti ohun gbogbo tó rọ̀mọ́ iṣẹ́ tí wọ́n bá wa ṣe gbogbo ẹ̀ pátápátá a máa ṣàkọsílẹ̀ rẹ̀ táa sì máa fi sínú fáìlì. Nínú ìpàdé nígbà mìíràn, ọ̀rọ̀ lè dé bíi ọ̀rọ̀, dé bíi wípé wọ́n máa nílò àwọn láti mọ̀ nkankan nípa kongilá yẹn àti ibi tí wọ́n bá ṣẹ́ dé tàbí wọ́n fẹ́ mọ̀ nípa kí ni iṣẹ́ tí wọ́n fún wọn. Nínú àkókò bẹ́ẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ wípé kí a lọ gbé fáìlì wọn wá. Nítorí náà fáìlì titọ́jú ó ṣe pàtàkì. Mo máa ń pa fáìlì mọ̀. Èmi náà ni mo wà ní àkóso gbogbo àwọn fáìlì tó wà ní ibi tí mo ti ń ṣe iṣẹ́, pàápàá jùlọ ní ọ́fíìsì tiwa yẹn. Èmi ni mo wà ní ìṣàkóso gbogbo àwọn fáìlì náà. Mo sì mọ bí a ṣẹ ń pa mọ́. Mo pín wọn sí ìsọ̀rí ìsọ̀rí. Ìsọ̀rí fáìlì àwọn ti kongilá, ìsọ̀rí fáìlì àwọn tó ń bá wa ṣiṣẹ́ fúngbà díẹ̀, ìsọ̀rí fáìlì àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Oríṣiríṣi fáìlì la ní níbẹ̀ tí mo sì máa ṣètò ẹ̀ tí mo sì máa pín wọn ní ìsọ̀rí ìsọ̀rí ìsọ̀rí tó jẹ́ wípé tí wọ́n bá ní pé fáìlì Lágbájá wá bái mo ti mọ ibi tí abẹ́ ìsọ̀rí tí fáìlì Lágbájá wà. Láàárín ìṣẹ́jú mélòó mo ti gbé e jáde. Mo máa ń pa fáìlì mọ̀. Ó sì ṣe pàtàkì ó dára lọ́pọ̀lọpọ̀. Ó máa ń mú kí ènìyàn á jẹ́, a fihàn pé lóòótọ́ èèyàn mọ ohun tó ń ṣe.

Oúnjẹ àkàrà tí èmi fẹ́ràn jùlọ ni ọ̀dùnkún díndín pẹ̀lú ata. Ọ̀dùnkún díndín yìí kì í ṣe bí ọ̀dùnkún sísè ló ṣe máa ń rí. Wọ́n máa ń gé wẹ́wẹ̀wẹ́ wẹ̀wẹ́wẹ̀ wẹ́wẹ̀wẹ́ wọ́n a gé kéèkèekee, wọn a wá dìn bẹ́ẹ̀. A wa dàbí i bí i kóró, ṣùgbọ́n kò ní jẹ́ kóró bẹ́ẹ̀ náà. Wọ́n á ti gé kéèkèe, ní kéèkèe yẹn ni wọ́n máa dìn. Wọ́n á máa ṣe ata síi, nínú ata yẹn, àwọn ti inú ẹran bí i fùkù, gbagba, ṣàkẹ́, wọ́n a gé àwọn yẹn náà kéèkèe, wọ́n a wẹ̀ẹ́ sínú ata yẹn. Gbogbo àwọn ohun ajílẹ̀ mìíràn náà wọ́n a fi sí i. Ata yẹn a á ní èròjà dáradára. Tí mo bá ti rárá fi díẹ̀ sí orí ọ̀dùnkún díndín yìí, oúnjẹ àkàrà tí èmi fẹ́ràn jùlọ nìyẹn. Nígbà gbogbo ìgbà tí mo bá ń jẹ ẹ́, mo ń gbádùn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Tí ó bá jẹ́ wí pé èmi kọ́ ni mò ń wa ọkọ̀, mo máa ń jẹun nínú ọkọ̀ mi dáradára. Ìgbà mìíràn náà tí ebi bá ń pa mí, tí ó bá jẹ́ pé èmi náà ni mò ń wa ọkọ̀, òní bí mo ṣe máa ń ṣe. Ó ti lè jẹ́ wí pé kì í ṣe àṣà tí ó dára kí ènìyàn máa jẹun nígbà tí ó bá wà ní ojú pópó. Ṣùgbọ́n ìgbà mìíràn máa ń wà tó jẹ́ wí pé a kìí rọ́gbọ́n dá sí. Ojúṣe ti pọ̀, àwọn nǹkan tí a fẹ́ ṣe pọ̀ nlẹ̀, kò sì sí àkókò àti ṣe. A ò sì fẹ́ fi kan lẹ́ ṣè kan. Òhun ló máa fi ń dàbí ẹni wípé à ń ṣe nǹkan méjì papọ̀ tàbí nǹkan mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Bí ẹni pé èèyàn ń wa ọkọ̀, ó tún ń jẹun níbi tí ó ti ń wa ọkọ̀. Bẹ́ẹ̀ náà lò tún ń fọwọ́ kan gbé omi sí ẹnu. Ẹ fẹ́ rí i. Ó ti lè jẹ́ wí pé kì í ṣe àṣà tí ó dára gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n, èmi máa ń jẹun nínú ọkọ̀ tí ebi bá pa mí, tí mo ti ṣiṣẹ́ ṣe wàhálà tí n ò ṣe ráyè jókòó jẹun. Tó jẹ́ wí pé àwọn nǹkan táláa fẹ́ ṣe yẹn, a fẹ́ rí wí pé a parí ẹ̀, a sì ṣe dé ojú àmì. Bóyá a fẹ́ kọ nǹkan kan níbi iṣẹ́ ni wọ́n sì wà fẹ́ ká fún wọn ní èsì àbí ẹ àbáyọrí ibi tí a lọ wò àbí iṣẹ́ tí wọ́n fi gbé lé wa lọ́wọ́. Tó sì jẹ́ wí pé ó sì ní ìgbà tí a gbọ́dọ̀ ṣe nǹkan yẹn tán kí a sì fún wọn ní èsì ibi tí a lọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà báyẹn kò kí ń sí ààyè àti jẹun. Tí mo bá wà nínú ọkọ̀ pé à mo ti ṣe gbogbo iṣẹ́ yẹn tán, ara ti wá tù mí, mo wá ń padà lọ sí ilé àbí mo jí kúrò nílé mi ò ráyè jẹun. Mo wà nínú ọkọ̀, mo sì tí gbóúnjẹ dání. Ó ti lè jẹ́ wí pé n ò ní jẹ́ bí ìgbà tí mo wà ní ibi tí mo ti ń jẹun ní ilé. Ṣùgbọ́n lẹ́ẹ̀kan kan tí ó bá gbà bẹ́ẹ̀, mo máa ń jẹun nínú ọkọ̀ mi.

Nígbà kan rí ni mo ní nínú ètò wípé màá fẹ́ iṣẹ́ sí ìlú mìíràn, pàápàá jùlọ ìlú òyìnbó. Ṣùgbọ́n nígbà tó tún tó àkókò kan mo rí wípé kò ń ṣe ohun tí mo máa fẹ́ láti ṣe. Nítorí gbogbo àwọn ìròyìn tó ń gbọ́ nípa àwọn tó ti lọ sí ọ̀hun àti ohun tí ojú wọn ń rí. Ó ti lẹ jẹ́ wípé àǹfààní àti ṣé iṣẹ́ tó wú ènìyàn, iṣẹ́ tó wú ènìyàn wà níbẹ̀ tí ènìyàn sì lè tètè kó owó jọ. Síbẹ̀síbẹ̀ ó ṣi tẹ́mi lọ́rùn kí n wà ní ilẹ̀ abínibí mi kí n sì ṣèrere. Ní ìlú tí mo wà yìí, ọ̀pọ̀lọpọ̀ náà ti ṣàṣeyọrí, wọ́n sì ṣè rere. Èmi náà sì gbàgbọ́ wípé èmi náà yóò ṣè rere ní ìlú yìí. Nítorí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mìíràn yẹn àwọn òfin máṣú mátọ̀ wọn lè pọ̀ jù, pàápàá jùlọ tí wọ́n bá ti rí i pé ènìyàn kì í ṣe ọmọ onílù. Wọn ò kí ń kọbi ara sí wíwà lálafía àwọn tí kì í ṣe ọmọ ìlú wọn. Tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀, kí wá lóde tí èmi náà ò kúkú faramọ́ ìlú mi, kí n sì sa gbogbo ipá mi, kí n sì gbàdúrà títí dìgbà tí Ọlọ́run yóò fi mú èmi náà ṣàṣeyọrí ní ìlú bàbá mi, ìlú abínibí mi. Nígbà kan mo fẹ́ láti rí iṣẹ́ sí ìlú mìíràn ibi tí mo mọ̀ wípé mo tún ti le rí owó jù ibi tí mo wà yìí lọ. Ṣùgbọ́n nígbà tí mo gbé gbogbo ẹ yẹ wò sí ara wọn, mo rí i wípé ibi orí dánísí là gbé, ó sì san kí ènìyàn ní ìtẹ́lọ́rùn ní nǹkan kékeré. Nígbà náà ni Ọlọ́run fún ara rẹ̀ ló máa la ọ̀nà àbáyọ fún nǹkan ńlá fún ènìyàn.

Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ ìbọ̀wọ̀. Tí iṣẹ́ bá gba kí n wọ ìbọ̀wọ̀, ó di dandan máa wọ ìbọ̀wọ̀. Nítorí wíwọ ìbọ̀wọ̀ ó jẹ́ lára àwọn òfin tí ènìyàn gbọ́dọ̀ pamọ́, pàápàá jùlọ lórí pé a ń dáàbò bo ara ẹni lẹ́nu iṣẹ́. Idààbò bo ara ẹni lẹ́nu iṣẹ́ ó sì jẹ́ ohun tó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ máa ń fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ààbò lẹ́nu iṣẹ́. Wọn ò mọ̀ wípé tó bá délé tán, tara tiwọn náà ló ń dà. Mo rántí nígbà tí mò ń ṣe iṣẹ́ ní ibìkan ní ọdún náà lọ́hùn, wọ́n sọ fún wa wípé tí a bá fẹ́ lọ bu àwọn ohun ìjà olóró yìí tí, àwọn èròjà tí wọ́n fi ń ṣe àwọn iṣẹ́ ní ilé iṣẹ́ yẹn. Àwọn èròjà yẹn ó ní agbára lọ́pọ̀lọpọ̀ ó sì lè fa ìfarapa. Ó lè má fa rẹ̀, ó lè má fa ìfarapa lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ó ní agbára láti fa ìfarapa fún àlàáfíà ènìyàn lọ́jọ́ iwájú. Wọ́n ti wá sọ fún wa wípé nígbàkigbà tí a bá ti fẹ́ lọ sídi àwọn èròjà yìí, tí a bá fẹ́ máa pò wọ́n pọ̀ torí pé ó jọmọ́ iṣẹ́ tí à ń ṣe wípé ká máa lo ìbòmú, ká máa wọ ìbọ̀wọ̀. Ó ti ní irú bàtà tí a gbọ́dọ̀ wọ tí a bá fẹ́ ṣerú àwọn iṣẹ́ yẹn. Gbogbo àwọn òfin wọ̀nyí ó máa ń ṣe pàtàkì, pàápàá jùlọ tí ènìyàn bá mọ̀ wípé òun wà ní ibi tí òun ti ń ṣiṣẹ́ tó de jẹ́ pé ibi ẹlẹ́gẹ̀ ni. Fífa òórùn àwọn èròjà yìí sí mú ó ní, ó ní ṣe lọ́pọ̀lọpọ̀, ó máa ń fa ìfarapa fún ènìyàn, ó sì máa ń fa aisàn jẹjẹrẹ lọ́jọ́ iwájú. Ohun na fí máa ń kii nílọ̀ wípé gbogbo àwọn ohun taa ń kó kalẹ̀ tó dàbí ohun ààbò lẹ́nu iṣẹ́ pé olúkúlùkù ṣìṣẹ́ rí dájú wípé òun ń lò ó nítorí pé ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ. Èmi máa ń lo ìbọ̀wọ̀ tí iṣẹ́ mi bá gba kí n lo ìbọ̀wọ̀. Ṣùgbọ́n tí iṣẹ́ mi ò bá gba kí n lo ìbọ̀wọ̀, n kò ní lo ìbọ̀wọ̀.

Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, ó ti ẹ̀ mu mi rántí. Ni ìgbà kan tí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi tí mò ń wá iṣẹ́, tí àwọn kan wá sọ fún mi pé, "à, iṣẹ́ báyi báyi ló wà." Tí wọ́n sì rí pé mi ò ní ìrírí tó kúná dára dára lórí iṣẹ́ yẹn, mo bá sọ fún wọn pé kí wọ́n jẹ́ kí mo wá ṣe iṣẹ́ ọ̀fẹ́. Torí tí mo bá ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ yẹn, gbogbo àwọn ìrírí tí wọ́n ní n kò ní ẹ, màá le fi àǹfàní ẹ kó àwọn nǹkan tó yẹ kí n kọ́. Lẹ́yìn tí ẹ bá ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún bí ọdún bí mélòó kan tàbí oṣù mẹ́fà, wọn a tún máa le gbé, gbé mi yẹ̀ wò, kí wọn fi ọ̀rọ̀ wà mí lẹ́nu wò bóyá mò lè ṣe iṣẹ́ yẹn. Bó tilẹ̀ jẹ́ pé nígbà náà lọun Ọ̀gá tó wà lẹ́nu iṣẹ́ yẹn ó ní rárá o. Àwọn táwọn tí ẹ ṣe ń sanwó fún tó ń ṣe iṣẹ́ fún àwọn, wọ́n sì ń jí nǹkan. Mélòó mélòó ẹni tí ẹni kó mọ wá ṣe iṣẹ́ ọ̀fẹ́, bí wọ́n ṣe jẹ́ kí n ṣe ni. Ṣùgbọ́n nígbà tí mo lọ fún àgùnbánirọ̀ lẹ́yìn tí mo parí ilé ìwé gíga ní yunifásítì, mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àdúgbò tí mo wà, fún àwọn, fún àdúgbò tí mo wà. Àwọn nǹkan mi bíi pé, ẹ́, ká lọ sọ́jà abẹ́rẹ́ àjẹ́sára fún àwọn ọmọdé, ká lọ sí ìta gbangba ibi tí ọjà wà lọ́jọ́ tí ó bá sọ́jà ká tún gbogbo ẹ̀ ṣe. Gbogbo àwọn gọ́tà tó dọ̀tí ká fọ́ gbogbo ẹ̀ pátápátá. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ iṣẹ́ ọ̀fẹ́ tí mo ti ṣe rí tí ó sì máa ń múni mí dùn. Torí tí àǹfàní kan bá wá wá láti ọ̀dọ̀ ìjọba, àwọn tó kọ́kọ́ ṣe iṣẹ́ ọ̀fẹ́ yẹn, oun ni wọn máa n kọ́kọ́ rántí tí wọ́n sì máa kọ́kọ́ fún ní orí ọ̀fẹ́ láti ṣe. Bẹ́ẹ̀ náà ni àbúrò mi obìnrin kan nígbà tí ìjọba fẹ́ gba àwọn èèyàn sẹ́nu iṣẹ́, wọ́n ni kí ó bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ọ̀fẹ́ oṣù mẹ́ta tàbí oṣù mẹ́fà. Lẹ́yìn èyí wọn a wọ ẹni tó ṣe dára dára wọn tó wá gbà sí ẹnu iṣẹ́. Ó sì bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ọ̀fẹ́ náà lọ́dún náà lọ́hùn, wọ́n sì gbà á sí iṣẹ́ yẹn. Bó tilẹ̀ jẹ́ wípé ó wá pàpà fi iṣẹ́ náà sílẹ̀. Ṣùgbọ́n nǹkan tí mo ń gbìyànjú àti sọ ni wípé èmi ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, àǹfàní sì wá nu kí èèyàn máa ṣe iṣẹ́ ọ̀fẹ́. Lójú èèyàn ó lè dàbí ọ̀fẹ́, ṣùgbọ́n kì í ṣe ọ̀fẹ́ bẹ́ẹ̀. Àwọn àǹfàní mìíràn tó ju owó lọ ó máa ń rọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, WiFi mi dára lọ́pọ̀lọpọ̀ ó sì yára. WiFi MTN tó ní 5G, òun ni mò ń lò. Tí mo bá ní ohun tí yóò ṣe pàtàkì láti ṣe tí ń kò sì fẹ́ kí, tí ń kò sì fẹ́ kí.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Ó ti lè jẹ́ wípé nígbà tí mò ń kọ́ kẹ̀kẹ́ gígùn, mo ní ìfarapa tó pọ̀, ìfarapa tó pọ̀, ó pọ̀ jù lọ́pọ̀lọ́pọ̀. Ṣùgbọ́n lẹ́yìn tí mo mọ̀ ọ́ gùn tán, ó doge ó dáko. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní "títarí ro là ń kọlà". Bẹ́ẹ̀ni, nígbà tí mò ń kọ́ bí a ti ń gun kẹ̀kẹ́, mo rántí pé mo ní ìfarapa, mo ṣubú, mo ṣèṣe. Ṣùgbọ́n nígbà tí mo mọ̀ ọ́ gùn tán, inú mi dùn, èmi náà fi ń yangàn. Mo mọ kẹ̀kẹ́ gùn, nígbà mìíràn mo máa ń gbé lọ síbi iṣẹ́, nígbà mìíràn, mo máa ń gbé lọ láyìíká aládùúgbò láti lọ ṣe ǹkan kan tàbí òmíràn. Kẹ̀kẹ́ gígùn ó jẹ́ ohun tí ó máa ń múni mì dùn. Mo mọ kẹ̀kẹ́ gùn dáradára.

Orin ẹ̀mi ni mo fẹ́ràn jùlọ láti máa gbọ́. Bàbá wa, Òjó Adé ti ẹ̀kọ ọ̀pọ̀lọpọ̀ irúfẹ́ àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́. Bàbá yìí tún máa ń fi ìtàn sí àárín orin rẹ̀. Ó sì ti mọ bí ó ṣe máa gbé ìtàn náà kalẹ̀ tí yóò sì dára lọ́pọ̀lọpọ̀. Mo gbádùn àwọn orin Bàbá yìí, Òjó Adé. Mo gbádùn orin wọn lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló wà nínú àwọn orin náà. Fún àpẹẹrẹ, wọ́n kọ orin kan wípé kí Kristẹni òtújú ká kó máa banújẹ nítorí pé láìpẹ́ yóò gba àdé iyè ní ìkẹyìn. Ìkan tí wọ́n ti ẹ̀kọ lọ́dún kan tó jẹ́ wípé orin náà ó gbajúgbajà lọ́pọ̀lọpọ̀. Ó tún jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò mọ Bàbá Òjó Adé tún mọ̀ wọ́n. Ohun ni fún àwọn ọ̀dọ́ tí wọ́n ti pàlágà, tí wọ́n ń gbìyànjú, tí wọ́n ń gbaradì láti lọ́kàn tàbí láya. Wọ́n wá sọ ìtàn kan nínú orin rẹ̀ wípé ọ̀rẹ́ wa kan tó fẹ́ láya, tán ni kó lọ gbàdúrà. Tólóhùn ti gbàdúrà, tán ni kí ni àwọn ẹ̀rí ìyàdúrà tó gbà wípé lágbájá ni ìyàwó tó fẹ́ fẹ́ lọ bá gbé irọ́ bàǹtàbàǹtà kalẹ̀ wípé òun sá ni ẹni tó ń fẹ́ fẹ́ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn ọ̀rẹ́ yìí nínú ìtàn náà nínú orin tí Bàbá wa kọ, a wá rí wípé arákùnrin yìí ó gbàdúrà rara. Ẹni tí ó lóhùn fẹ́ fẹ́ ògbólógbò ẹmèrè ni. Gbogbo ọmọ tó bí, gbogbo ọmọ náà ló fi dàjọ́ tán lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Nígbà tí àṣírí yóò tú, ó ti bọ́ sórí. Ó tiẹ̀ lóhùn ò ṣe mọ́ wọ́n ní à, igbéyàwó n ṣe nǹkan tí èèyàn máa ń kúrò nínú ẹ pé ikú nìkan ló lè ya ìwọ àti aya rẹ. Nínú àwọn ẹ̀kọ́ báyìí pò nínú orin Bàbá Òjó Adé. Òun ló máa ń mú mi gbádùn àwọn orin wọn. Mo gbádùn àwọn àwo oríṣìíríṣìí tí wọ́n ti kọ̀, tújú ká Kristẹni, maà i tí wá sí mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orin Bàbá Òjó Adé, orin Bàbá Òjó Adé, òun ni mo fẹ́ràn jùlọ láti máa gbọ́.

Àwọn Yorùbá bọ̀ wọ́n ní, "Maa ní, maa ní, òun ni ò jẹ́ kí alágbẹ̀dẹ ó lọ kọ." Ìpèsè àwọn ohun èlò ó ṣe pàtàkì. Bí irinṣẹ́ le mì ká sí, àwọn ohun èlò tí èèyàn fẹ́ fi ṣiṣẹ́, kí eyan máa pèsè ẹ̀ fún ẹni tó fẹ́ ṣiṣẹ́. Ẹlòmíràn lè ro wípé òun mọ iṣẹ́ ṣe àbí wípé kò sí iṣẹ́ tó òun ò lè ṣe tó jẹ́ wípé kò ní mú ohun èlò dání tàbí àwọn irinṣẹ́ tó fẹ́ lò. Bẹ́ẹ̀ sì re ẹlòmíì. Ìrírí tó ní lẹ́nu iṣẹ́ kì í ṣe ìrírí tó ti pọ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn bẹ́ẹ̀ wọ́n kò tíì ju bí ọdún mélòó kan lọ. Ṣùgbọ́n irinṣẹ́ pèsè lọ́wọ́, gba àwọn ohun èlò tó fẹ́ lò ó pèsè lọ́wọ́. Irúfẹ́ ni bẹ́ẹ̀. Iṣẹ́ tó bá ṣe yóò dára nítorí pé ó fi irinṣẹ́ tí ó yẹ kó fi ṣe iṣẹ́ náà ló fi ṣe iṣẹ́. Tí a bá ti wá ṣiṣẹ́ tán bá yíò, àwọn ohun èlò tí a fi ṣiṣẹ́ ó dára ká máa ṣe tọ́jú ẹ. Àwọn èyí tó yẹ ká fọ̀ pẹ̀lú omi àtọ̀sẹ, ká fọ̀ pẹ̀lú omi àtọ̀sẹ́ ká sì fi sí ààyè tí a ti bá kó tó di pé à ló, a wáa fẹ́ ṣiṣẹ́ ní yen. Ìpèsè àwọn ohun èlò yìí ó ṣe pàtàkì tí àwọn ohun èlò yóò bá sí níbẹ̀. Iṣẹ́ ò ní yá a ṣe, iṣẹ́ má máa wọ́lẹ̀. Iṣẹ́ tó yẹ kí ènìyàn ṣe fún wákàtí kan, a máa ṣe fún wákàtí mẹ́wàá. Nítorí pé àwọn ohun èlò tó fẹ́ fi ṣe iṣẹ́ kò pèsè ẹ̀ sílẹ̀. Iṣẹ́ náà á su gbogbo ènìyàn tó ń ṣe. Iṣẹ́ náà lẹ́yìn ọ̀rẹ́ yìn, iṣẹ́ náà ó tún ní dánmọ́rán, kó tún ní lọ dáradára. Nítorí wípé nígbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ló sèṣẹ́ wàá mọ̀ rántí pé òun nílò irinṣẹ́ báyìí, òun nílò ohun èlò báyìí, òun nílò ohun èlò báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìpèsè àwọn ohun èlò tí ènìyàn nílò bóyá nínú yàrá ìdáná ni o, bóyá níbi iṣẹ́ ni o, bóyá nínú ilé ni o tí ènìyàn ń dàgbé tàbí tí ènìyàn ń dá wà. Ìpèsè àwọn nǹkan wọ̀nyí kó tó di pé ènìyàn dá wọlé iṣẹ́ ó ṣe pàtàkì. Torí náà, pípèsè àwọn ohun èlò sílẹ̀ fún iṣẹ́, èmi gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì, èmi sì máa mú ló kùnkùndùn. Mo sì rò gbogbo ènìyàn náà kí wọ́n mú ló kùkùndùn. Tí èèyàn bá ṣe elé yìí, àkókò tí ó máa lò lẹ́nu iṣẹ́ kò ni pẹ́ rara. A sì le fi àkókò yẹn ṣe nǹkan mí ì tí ó dára fún ara rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Ni ọ̀dọ̀ àwọn ẹni tí mo gbé dàgbà. Èmi tótún jẹ́ ọmọ ọkùnrin, ṣàṣà ni oúnjẹ tí n kò lè sè. Torí lọ́dọ̀ ẹni tí mo gbé dàgbà kò fi ọwọ́ yẹpẹrẹ mú mi rára. Tí ó bá gbé ohun èlò ọbẹ̀ dé láti ibi iṣẹ́ ní agogo mẹ́wàá àṣálẹ́, kò fẹ́ gbà wá wípé, "à, ẹ jọ sá, ẹ jẹ́ ká sọ iná dídá yìí di àárọ̀ ọ̀la." Nítorí wípé gbogbo àwọn tí ó ní ẹ̀rọ ata, wón ti gbé ẹ̀rọ ata wọn wọlé. Kò sì síbí tí a ti máa lọ ata ní lásalẹ̀ yìí. Kò n fẹ́ gbo bee. Tó bá jẹ́ pé ẹnìkan ṣoṣo ló kù ní gbogbo ìlú yẹn, tí ó tii gbé ẹ̀rọ ata e wọlé, lóru yẹn, a máa wá ènìyẹn kan tí a sì máa lọ lọ'ta yẹn. Gbogbo ohun kohun tó bá ti yẹ káa ṣe, a máa ṣe. Lásálẹ́ yẹn lóru yẹn tó dé, naa là máa dáná yẹn. Tan bá ṣe fẹ́ ká dín ẹja ni, ohunkóhun ti wọ́n bá ṣe fẹ́ ṣe ọbẹ̀ yẹn lóru yẹn náà là máa ṣe, tí a sì máa jẹun. Láti ìgbà náà ni mo ti mọ ọ̀pọ̀lọpọ̀ iná dá. Mo lè ro àmàlà, mo lè tẹ̀bà, mo lè ro sẹ̀mọ́, mo lè se ẹ̀fọ́, mo lè somi ọbẹ̀, mo lè se ewédú, mo lè se ilá, mo lè se ọ̀gbọ̀nọ̀, mo lè ṣe àpọ̀n. Kò sí oúnjẹ tí n kò lè dà. Ó ti mọ́ mi lára. Láti kékeré ni wọ́n ti fi kọ́ mi. Mo mọ oúnjẹ sè dáradára.

N kò ní àkókò kan pàtó tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣe iṣẹ́ di òru ni. Tọ́rọ̀ bá sì rí bẹ́ẹ̀ nígbà mìíràn tí bá sì ṣe gbogbo wàhálà tí mo ti ṣe iṣẹ́ yẹn tán. Ìgbà mìíràn lè jago mẹ́wàá, ìgbà mìíràn lè jago mẹ́sàn, ìgbà mìíràn ọ̀ dẹ́ lè jago mẹ́sàn-án bọ̀. Nígbàkigbà tí mo bá ti ṣe gbogbo wàhálà yẹn tán, ebi á máa pa mí, ìgbà náà ni mo máa jẹun. Ṣùgbọ́n láwọn àsìkò mi tí kò bá ṣiṣẹ́ púpọ̀ lọ́wọ́ mi, tí mo ti kúrò lẹ́nu iṣẹ́, tí mo sì wà nínú ìyàrá láti sinmi, aago mẹ́fà, aago méje nígbà mìíràn tí mo ti dáná tán tí mo ti jẹun, kò sí ǹkan tó ń dá mi dúró. Lẹ́sẹ̀kẹsẹ̀ máa jẹun, màá lọ faralẹ́lẹ̀. Ṣùgbọ́n wípé bóyá àkókò kan ni ń gbọdọ̀ máa jẹun, bó ti lè jẹ́ pé èmi náà mọ̀ wípé ó dára kí ènìyàn tètè máa jẹun àṣálẹ́. Fún àpẹẹrẹ ohun tí wọ́n sọ fún wa ni wípé ó pẹ́ ju agogo márùn-ún sí aago mẹ́fà èèyàn tí jẹun lásálẹ́ kí oúnjẹ náà kí ó lè tètè dà, kí ara lè fúyẹ́. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà iṣẹ́ máa fẹjú fún mi tó jẹ́ wípé ní gbogbo ọ̀sán mi ò ní ráyè jẹun. Màá ṣe iṣẹ́ yẹn di ọwọ́ alẹ́ ni pátápátá tí n ò sì gba wẹ̀, tí mi ò jẹun ọ̀sán, tí mo dẹ̀ tún ti ń ṣiṣẹ́ lataarọ̀. Iye aago yòówù tí mo bá ṣetán, màá ríi wípé mo wà nkankan jẹ. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ mi kò ní aago, aago kan pàtó tí mo máa ń jẹ. Ṣùgbọ́n tí n ò bá níṣẹ́, ó pẹ́ ju titi aago mẹ́jọ mo ti jẹun alẹ́.

Ó ti pẹ́ díẹ̀ tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́. Ó tì lẹ̀ jẹ́ pé àǹfààní kí í kọ ìgbékalẹ̀ iṣẹ́. Àwọn òṣìṣẹ́ wọn máa ń fún àwọn agbani-síṣẹ́, mo tọrọ gáfárà, àwọn agbani-síṣẹ́ wọn sábà máa ń fún àwọn tó ti pẹ́ lẹ́nu iṣẹ́ wọn tí wọ́n sì ti mọ bí iṣẹ́ wọn ṣe ti rí. Wọ́n á fún wọn lóre ọ̀fẹ́ kí wọ́n kọ ìgbékalẹ̀ iṣẹ́, kí wọ́n kọ ó sílẹ̀ kí àwọn òṣìṣẹ́ tuntun tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ gbà sẹ́nu iṣẹ́, tí wọ́n bá ká á kí iṣẹ́ náà kí ó le yẹ wọn. Ìgbà mìíràn máa wà tó jẹ́ wípé ẹni tí ó ń ṣe iṣẹ́ yẹn tẹ́lẹ̀ lóru kàn ọ̀sán kan, ó fi ṣẹ́ sílẹ̀, kò sí ààyè fún un láti ṣàlàyé bí ó ṣe ń ṣe iṣẹ́ yẹn fún ẹlòmíràn. Irú àwọn ìgbékalẹ̀ iṣẹ́ báyìí ohun ni ẹni ọlòmíràn tàbí ènìyàn tuntun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbà aṣẹ tàbí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní ibẹ̀. Ohun yìí, ìgbékalẹ̀ iṣẹ́ yìí ohun ni ẹniyẹn máa kà á tó máa fi ní òye iṣẹ́ yẹn àti ohun tí àwọn tó gba ṣíṣe ń retí láti ọ̀dọ̀ rẹ̀. Ìgbékalẹ̀ iṣẹ́ ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ nígbà tí a ní ìṣòro kan níbi tí mo ti ń ṣe iṣẹ́ yìí. Ni nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn tó jẹ́ wípé gbogbo àwọn tó ń ṣe iṣẹ́ yẹn eléyi à dé bẹ́ẹ̀, a ṣe tiẹ̀ bo ṣe wu tọ̀un a dé bẹ́ẹ̀, a ṣe ta báa béèrè pé kí ló dé tẹ̀ ń ṣe iṣẹ́ báyìí? Wọ́n á ní, "à, àwọn ò mọ̀ pé báyìí lẹṣẹ fẹ́ ka ṣe." Mo gbìyànjú wípé kí n tẹ̀ lé kọ ìgbékalẹ̀ iṣẹ́ fún wọn kí gbogbo wa ká mọ̀ wípé ohun báyìí là ń ṣe. Bo tì lẹ̀ jẹ́ pé ń o lóre ọ̀fẹ́ àti kọ ìgbékalẹ̀ iṣẹ́ fún wọn lọ́dún náà lọ́. Ṣùgbọ́n mo ríi wípé mo gbà wọ́n níyànjú, mo sì ṣàlàyé fún wọn pe báyìí la ṣe ń ṣe, mo sì ṣàlàyé fún wọn. Ó sì yọ lẹ́nu iṣẹ́ náà. Nítorínà ìgbékalẹ̀ iṣẹ́ ó ṣe pàtàkì, ó máa ń mú iṣẹ́ rọrùn, ó sì máa ń mú kí àwọn tí ó ń darí iṣẹ́ náà kí wọ́n lè ní ìsinmi. Kò ní jẹ́ wípé gbogbo àwọn tí ó ń ṣe iṣẹ́ tàbí tó ń gba ṣẹ́ lọ́wọ́ ara wọn ni àwọn tó ń darí iṣẹ́ máa máa ṣàlàyé fún pé, "mo ṣàlàyé fún àwọn tó ń ṣiṣẹ́ báyìí, ìwọ náà báyìí là ṣe fẹ́ ṣe báyìí." Rárá, kò ní rí bẹ́ẹ̀. Ó ṣe pàtàkì ki èèyàn ní ìgbékalẹ̀ iṣẹ́. Ó ti pẹ́ tí mo ti kọ ọ̀kan gbẹ̀yìn, ṣùgbọ́n mo mọ ohun tí ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ àti ohun tí ó túmọ̀ sí àti bí ó ṣe lè ran, ran wa lọ́wọ́, pàápàá jùlọ lẹ́nu iṣẹ́ nígbà tí ènìyàn o bá sí ní ẹnu iṣẹ́ yẹn.